Ṣé o máa ń lọ ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ṣé o máa ń lọ ẹ̀rọ ìrànwọ́ òhùn? Bẹ́ẹ̀ni, ẹ̀rọ ìrànwọ́ ohùn tí mo bá mọ àlàyé rẹ̀ dáradára láti ṣe. Ìwọ̀nba èyí tí ó yé mi ni wípé báwo ni a ṣe le ṣe ìrànwọ́ ohùn? Ohùn jẹ́ èyí tí a sọ nípa èdè Yorùbá ní ọ̀pọ̀ ìgbà. Gbólóhùn ohùn.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójọ̀ọ́júmọ̀? Ṣé nígbà tí maclean ti wọ́n yí, èmi máa ń fọ eyín mi lẹ́ẹ̀kan lójúmọ́, mi si máa ń fọ ní àràárọ̀. Ni ayé tí awà yìí, ohun máa ìfọyín ò ti wọ́n bíi kìlóde. Bẹ́ẹ̀ sì ni èmi kò lè máa fọ eyín ní ẹ́ẹ̀méjì lójúmọ́, ṣùgbọ́n mo máa ń fọ ẹnu mi, máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀kan lójúmọ́, óṣe.

Ìgbà mélòó ni o máa ń fọ irun lójojúmọ́? Ní iye ìgbà tí mo bá ti da omi sórí, ìgbà mìíràn ó lè jẹ́ ẹ̀ẹ̀méjì, ìgbà mìíràn ó tilẹ̀ lè jẹ́ ẹ̀ẹ̀mẹ́ta. Bẹ́ẹ̀ ni, ní ìgbà mìíràn ó ń ju ìgbà mẹ́rin lọ. So ó ní ọ̀pọ̀ ìgbà. Iye ìgbà tí mo bá ti da omi sí orí mi ni èmi máa ń fọ orí mi lójojúmọ́. Àkọ́kọ́ àárọ̀, mo máa ń fọ orí mi nígbà tí mo bá ti ń wẹ̀.